Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀, mo máa ń jáde, mo máa ń lọ sí ibi tí mo ti ń lọ n ṣe gym and lọ́jọ́ Saturday, mo máa n lọ sí ilé ìjọsìn náà láti lọ ṣe àwọn nǹkan kan tó yẹ́ kí n ṣe. Mo máa ń fọṣọ, mo dẹ̀ máa like kí ń máa ṣe àwọn nǹkan kan tí mo fẹ́ràn jù lọ.

Ṣé o ní àwòrán lára? Mo ní àwòrán lára. Àwòrán ìyá mi wà lára mi nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ìyá mi jẹ́ ẹni tí, tó ń jẹ́ pé wọ́n ṣe ẹni tí mo liki gidi gan. So, mo draw, mo ya wọ́n sára mi.